Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, àti pé onírúurú nǹkan àbí ìṣẹ̀lẹ̀ ló lè ṣe okùnfà kí n máa bínú tí mo bá wà nínú ọkọ̀. Nígbà mìíràn tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá pọ̀, eléyìí lè fa ìbínú nígbà tí ooru bá ti mú mi, àbí tí gbogbo ara mi bá ti ń gbóná tí n kò sì mọ nǹkan tí mò ń ṣe mọ́. Tàbí tí, ẹ́, ẹni tó ń gbowó nínú ọkọ̀ tí ó bá ń ṣe irúfẹ́ nǹkan tí mi kò fẹ́ràn, ó lè fa kí n máa bínú nínú ọkọ̀.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin tí ó bá jẹ́ mọ́ orin ìbílẹ̀ Yorùbá. Àwọn bí i orin Àpàlà, orin ìwé rède, orin ìbílẹ̀, orin ìgbóná, orin etí eré, orin awopọ, àwọn orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí mo jẹ́

Ṣé o máa ń gba àwọn ìmelì àìwúlò? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni onírúurú ìmelì tí mi ti ẹ nífẹ̀ẹ́ sí tàbí tí mi ti ẹ mọ orísun wọn tí wọ́n máa ń yọjú sí orí ìmelì mi. Wọ́n pọ̀, ọ̀pọ̀ máa ń wá láti ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń polówó ọjà, àwọn mìíràn máa ń wá láti orí ẹ̀rọ ayélujára. Ni onírúurú ọ̀nà ni wọ́n máa ń gbà láti wọnú ìmelì mi tí n kò sì nífẹ̀ẹ́ sí rárá.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Kí ni adùn tí o fẹ́ràn nínúu ice cream? Ìgbà míràn, mo máa ń fẹ́ràn blackberry, ìgbà míràn mo máa ń fẹ́ràn blueberry. Àwọn adùn tí mo fẹ́ràn jù lọ nínúu ice cream nìyẹn tí ó dẹ̀ máa ń dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ń pọ́n ice cream lá.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹni tí mo bá fẹ́ fún ní ẹ̀bùn, òun ni ó máa ṣe okùnfà irú ẹ̀bùn tí mo bá fẹ́ fún. Ẹni tí mo bá mọ wípé bóyá aṣọ ni ǹkan tí ó nílò, màá fún irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀bùn aṣọ. Ẹni tí ó bá jẹ́ ìbòsẹ̀ tàbí bàtà, irú ẹ̀bùn bẹ́ẹ̀ náà ni màá fún. Bó bá dẹ̀ jẹ́ wípé oúnjẹ ni mo rí pé onítọ̀hún nílò, oúnjẹ náà ni màá fún. Ídí ni wípé ní ọ̀pọ̀ ìgbà, ó ní wípé a lè fún ènìyàn ní ǹkan kó má ṣe onítọ̀hún ní àǹfààní. A ní láti mọ ǹkan tí yóò ṣe onítọ̀hún ní àǹfààní kí a sì fún irú ẹni bẹ́ẹ̀ ní irú ẹ̀bùn bẹ́ẹ̀ kí ó bá lè ní ìwúlò kí ó bá sì lè pọ́n dúdú irú ẹni tí à ń fún ní ẹ̀bùn bẹ́ẹ̀

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìpara sára nígbà tí mo bá wẹ̀ tán. Àwọn ìpara tí ó máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. A sì ń pè tí ẹnì bá fi ìpara ṣe ara bí mo bá wẹ̀, ẹni tó ń ṣe lára onítàn máa funfun bí ẹni tí ò tiẹ̀ f'omi lárí. Èmi a máa lo ìpara, àwọn ìpara tí ó máa ń jẹ́ kí ara ṣe jọ̀lọ̀ jọ̀lọ̀ tí ó máa ń mú ara dán ni mo sì máa ń lò pẹ̀lú.

Nígbà wo ni o máa ń fà á? Ìbéèrè yìí kù díẹ̀ káàtò nítorí pé n kò forí ṣọ ohun kan pàtó. Nígbà wo ni o máa ń fà á? Fàá kí ni? Béèrè ìbéèrè ní ọ̀nà tí yóò fi ní ìtumọ̀ kí n ba lè dán an lóhùn yékéyéké nítorí ìbéèrè yìí kò ní ìtumọ̀ rárá. Nígbà wo ni o máa ń fà á? Fàá kí ni?

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni o, ní- ní- pàápàá jùlọ tí mo bá fẹ́ gun òkè àbí pẹ̀tẹ́ẹ̀sì alájà tó pọ̀ rẹpẹtẹ. Nítorí pé òyìnbó ti mú kó rọrùn fún wa láti lo ẹ̀rọ ìgbésókè, eléyìí ló sì máa ṣe okùnfà ibi tí mo bá lọ tí òkè bá ti pọ̀ níbẹ̀. Ó di dandan kí n lo ẹ̀rọ ìgbésókè láti lè mú kí ìrìnàjò náà kí ó rọrùn dáadáa.

Àkókò wò ní ọ́fíìsì rẹ ń ṣí? Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí ni láti ago méje àbọ̀ àárọ̀ títí di ago mẹ́rin ìrọ̀lẹ́. Ṣùgbọ́n èmi má ti kúrò nílé kí ago méje tó lù. Ní kété tí ago mẹ́fà àbọ̀ bá ti lù kọ̀ sí àsìkò sì mí lè kúrò nílé. Ni ọ̀pọ̀ ìgbà ni mi sì kì ń kúrò ní ọ́fíìsì tí kì í bá ṣe ago mẹ́fà. Nígbà mìíràn, màá ma di ago méje àná kí n tó kúrò ní ọ́fíìsì. Ago mẹ́fà ti fẹ́rẹ̀ lù bá mi ní ọ́fíìsì.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Onírúurú nǹkan ni mo máa ń gbọ́ tàbí ni mo lè gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí ọlọ́kọ̀ bá tan ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ìyẹn rédíò, tí ohun tí wọ́n bá ń ṣe níbẹ̀ tí ó bá jẹ́ ohun tí ó kọ́ni lọ́gbọ́n tàbí tí mo nífẹ̀ẹ́ sí, ó di dandan kí n máa gbọ́. Ni ọ̀pọ̀ ìgbà tí ọlọ́kọ̀ bá sì ń gbọ́ orin tó bá jẹ́ lára àwọn orin tí mo nífẹ̀ẹ́ sí, mo máa ń gbọ́. Ṣùgbọ́n bí ó bá sí ọ̀kan nínú méjèèjì, màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá ma wo orí ẹ̀rọ ayélujára, ohunkóhun tàbí àwọn fọ́nrán tí èmi pàápàá ti ṣe fún ara mi, màá ma gbọ́ wọn nínú ọkọ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ẹ̀ẹ̀kan péré ni èmi a máa fọ eyín lójojúmọ́. Tí mo bá ti jí láàárọ̀, tí mo bá ti fọ ẹnu mi, ó tún di àárọ̀ ọjọ́ kejì. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ tí ó ń ṣètò nípa eyín máa ń sọ fún wa wípé ẹ̀ẹ̀méjì ni kí a máa fọ eyín lójojúmọ́ ṣùgbọ́n èmi kò rí gẹ́gẹ́ bíi ǹkan bàbàrà. Bí mo bá ti fọ eyín ní ẹ̀ẹ̀kan lójojúmọ́, ó tún di ọjọ́ kejì, ọjọ́ ìrẹ́ ní yẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Èmi gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá, mi ò gbọ́dọ̀ jìnnà sí ilé ìkàwé. A ní oríṣiríṣi ilé ìkàwé ní àyíká wa. Nìkan tilẹ̀ wà ní ibi iṣẹ́ mi, ó tó oríṣi méjì. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń se ṣiṣẹ́ ìwádìí kan lọ́wọ́ ni mo máa ń kàn sí ilé ìkàwé. Nítorí náà mo lè sọ wípé ọ̀sẹ̀ tí a wà yìí, àná pàápàá mo sì kàn sí ilé ìkàwé ní àná òde yìí.

Báwoni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? To bá jẹ́ ìrìnàjò tí ó jẹ́ èmi nìkan ni kò sí rẹpẹtẹ. Ṣé bí kín ti jí, kín ti múra, kín ti wẹ̀, kín sì mú àwọn nǹkan tí mo nílò fún ìrìnàjò mi, kí n sì mú ọ̀nà ìrìnàjò mi pọ̀n sí ibùdókọ̀ tí mo bá mọ̀ wípé màá ti rí ọkọ̀ lọ sí ibi tí mò ń lọ sóòse. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ìrìnàjò tí kì í ṣe èmi nìkan ni, tí mo bá ti jí, àsìkò tí a bá ti fẹnu sí pé kí a pàdé ní ìdíkọ̀ tàbí ní ibìkan pàtó tí a bá ti fẹnu kò sí pé kí a pàdé, náà ni kí a pàdé níbẹ̀ kí a sì mú ọ̀nà ìrìnàjò wa pọ̀n, ló ni rẹ́rẹ́.

Oojọdun wo ni o fẹràn ju? Ajọdun ọjọ ìbí mi náà ni. Ọjọ ìbí ṣe kókó, o ṣe pàtàkì. O ṣe kókó kí ènìyàn má ṣe àyájọ́ ọjọ́ ìbí tí a rán, tí a bí ènìyàn sì inú ayé. Nítorí a má ṣe ìrántí láti má ka iye ọjọ́ orí wa, àti láti má wo ibi tí a ku diẹ̀diẹ̀ sí láti lè ṣe àtúnṣe. Nítorí náà ajọ̀dún ọjọ́ ìbí mi, òun ni mo fẹ́ràn jù lọ.

Ìgbà mélòó ni o máa ń fọ́ ọwọ́ lójojúmọ́? Mi kò lè sọ pé ìgbà báyìí ni mo máa ń fọ ọwọ́ lójojúmọ́. Nítorí pé oríṣi iṣẹ́ tí mo bá ṣe tàbí ibi tí mo bá tọ́wọ́ bọ̀ máa ń ṣe okùnfà iye ìgbà tí màá bá fọ́ ọwọ́ ní ojojúmọ́. Ní ìgbà mìíràn tí mo bá ti jí, kí n tí ẹ ṣe ní ìgbà mìíràn ní gbogbo ìgbà tí mo bá ti jí, màá kọ́kọ́ fọ́ ọwọ́ mi. Tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tàbí tí mo bá ṣe oyin dòtí mìíràn, ó di dandan kí n fọ ọwọ́ mi. Eléyìí kò fún mi ní àǹfààní láti lè máa ka iye ìgbà tí mò ń fọwọ́ ní ojoojúmọ́

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, gbogbo ènìyàn ló yẹ kí ó máa ṣe ìsọdọ̀tun ọkàn. Ni ọ̀pọ̀ ìgbà, àwọn nǹkan tí a máa ń gbé sí ọkàn ó máa ń ṣe okùnfà ìwà ìkan tí kò dára fún àgọ́ ara wa. Ni ọ̀pọ̀ ìgbà, la nílò láti kó gbogbo àwọn nǹkan tí à ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọkàn wa kí a kó kúrò, kí a si ṣe ki a se ìsọdọ̀tun, kí a máa ro nǹkan mìíràn. Àwọn nǹkan tí ó lè máa fún mú inú wa dùn tàbí tí ó lè máa jẹ́ kí inú wa kó máa dùn dáadáa, kí ayọ̀ wa kí ó kún, òun ni a gbọdọ̀ máa rò. Ohunkóhun tí ó bá máa mú ìbànújẹ́ bá ọkàn wa ó yẹ kí a yẹra fún wan, kí a bá le ní ẹ̀mí gígùn àti àlàáfíà.

Nígbà wo ni o kẹ́yìn fò? A! Mí kìí fò o. Mo ti ẹ̀ bẹ̀rù ìfò fífò àti pé ìfò fífò kò sí lára ọ̀kan lára eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ. Mí kò fẹ́ràn láti máa fò nítorí ẹrù máa ń bà mí. Ìdí nìyẹn tó fi dàbí pé mi lè sọ pé ìgbà páì ni mo ti fò kẹ́yìn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Èmi jẹ́ ẹ̀dá ènìyàn kan tí mi kò fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ nítorí náà mi ò lè sọ pé ìgbà báyi, àti pé mo fẹ́ràn kí n máa se oúnjẹ titẹ mi nínú ilé ara mi. Bo bá ṣe wù mí, mi kì í sábà lọ ra oúnjẹ. Ayàfi tí mo bá lọ sí ìrìnàjò. Ìgbà tí mo lè sọ pé mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn ni ìgbà tí mo lọ sí Ìlọrin ní inú oṣù Kejìlá ọdún tí ó kọjá.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá? Ǹkan tó bá ṣẹlẹ̀ lásìkò yẹn ló lè fa boya máa ní ìgbàgbọ́, ló lè fi idí ìgbàgbọ́ mi múlẹ̀ nínú ìgbàgbọ́ àtọwọ́ dowo. Ṣùgbọ́n lẹ́nu tí a ti dáyè, ọ̀pọ̀lọpọ̀ ni ojú ti rí, ọ̀pọ̀lọpọ̀ d ẹni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tí ó lè fi ìdí ìgbàgbọ́ ènìyàn múlẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá. Nítorí náà Yorùbá bọ̀ wọ́n ṣọ pé "Ohun tó bá kọjú sẹ́ni kan, ẹ̀yin ló kọ sẹ́ni kejì bí ìlú gangan".

Ṣé o máa ń fìn turarí? Èmi kìí fìn turarí o. Ṣùgbọ́n èmi a máa lo àwọn lọfindà olóórùn aládidún tí ó máa mú kí ènìyàn kó máa rùn dáradára. Ṣùgbọ́n ní ti turarí, mi ò fin rí, mi ò dẹ́ fẹ́ràn òórùn rẹ̀. Ohun tí kò jẹ́ kí ń máa fìn turarí ni pé, òórùn rẹ̀ kò ṣe tó, kò bá mi lára mu, o máa n fẹ́ gbé mi léébì. Èmi kì n fìn turarí.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ewó ni nọ́mbà orílẹ̀, ìbéèrè yìí kò fi gbogbo àrà yé mi tó. Bí o bá jẹ́ sí nọ́mbà tí ẹ̀rọ alágbèéká ni mo ní, ṣùgbọ́n tó bá jẹ́ tí ẹ̀rọ tí a máa ń lò nínú àwọn ọ́fíìsì, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹlifóònù, tẹliwaya ayé àtijọ́ yẹn, èmi kò ní. Màá rọ̀ ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá ti fẹ́ bèèrè bèèrè kí o má jẹ́ kí ìbéèrè rẹ kó máa sọ nǹkan tí o bá fẹ́ ní pàtó.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí tó ṣe pàtàkì tí mo rántí ni ọjọ́ kan tí bàbá mi ra ẹran ẹlẹ́dẹ̀ fún wa. Bí a ṣe lọ sí-- ó bọ́ sí àsìkò ọdún Kérésìmesì, gbogbo bí a ti le, bí a ti ṣe lọ sí ilé ìjọsìn láti lọ ṣe àìsùn ọdún, ibi ẹran ẹlẹ́dẹ̀ yìí ni ọkàn mí wà. Àfi ìgbà táa délé tí a jẹ, tí a fi gúnyán jẹ ní ọjọ́ ọdún. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ má ni gbàgbé tí n kò le gbàgbé gẹ́gẹ́ bí ọmọdé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Èmi ò ní ètò ààbò kọ̀ǹpútà o. Àti pé mo ṣẹ̀ ń wá ọ̀nà bí máa ṣe ra kọ̀ǹpútà tí ó ṣe dáadáa tí máa fi lè ní. Mo fẹ́ ní ètò ààbò pé kí ohunkóhun má bá ṣe kọ̀ǹpútà mi. Nítorí náà mi kò ní ètò ààbò kọ̀ǹpútà rárárárá.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Onírúurú ọ̀nà ni èmi máa ń gbà láti ṣe ìtọ́jú fún èékánná mi. Mo ní àwọn ohun èlò tí a máa lò, tí a máa fi òwú sí láti fi nu orí èékánná. Bẹ́ẹ̀ sì ni mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣoge, tí ó máa ń tọ́ oríṣiríṣi nǹkan. Mo máa ń tọ́ ọwọ́, mo máa ń tọ́ èékánná mi. Awọ tí mo sì fẹ́ràn kí n máa tọ́ sórí èékánná mi, òun ni awọ pupa. Bí èmi ṣe máa ṣe tọ́jú èékánná mi ni, mo kò sì kí n gbà ìdọ́tí kankan láàyè lábẹ́ èékánná mi. Lá bẹ́ bọ̀ sí wu kí ó rí, èékánná mi máa wà ní mímọ́ ní gbogbo ìgbà ni.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Ìbéèrè yìí kò fara ṣe tó, kò dàbí, kò dá, kò béèrè béèrè kan tó ní pàtó, tàbí kí a sọ pé nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú bí a ṣe ṣe, à ń pọ ìbéèrè yìí. Bá mi hun ìbéèrè yìí dáadáa kí o tu bèèrè, kí n lè mọ irúfẹ́ ìdáhùn, ojúlówó ìdáhùn tí èmi yóò fún ọ.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Gẹ́gẹ́ bí ẹni tó bá ń ta ọjà, ènìyàn gbọ́dọ̀ ṣe ohunkóhun láti lè jẹ́ kí ohun tí onít oun ń tà kí ó ṣe rí, kí ó sì ṣe wò lójú fún gbogbo oníbàárà. Nítorí pé bí a bá ṣe ṣe nǹkan wa, náà ni àwọn ènìyàn yóò ṣe bá wa gbà. Ọjà tí ènìyàn bá ń tà, ènìyàn gbọ́dọ̀ kára màsíkì, ènìyàn sì gbọ́dọ̀ rí pé ènìyàn ṣe bí òtítọ́ àti bó ṣẹ̀ yẹ láti lè dùn wò, àti láti lè dùn rí fún àwọn oníbàárà.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà ni Facebook, Instagram, WhatsApp pẹ̀lú TikTok. Àwọn ojú òpó ayélujára tí mo wà ni wọ̀nyí, tí mo sì máa ń lò wọ́n dáradára. Bẹ́ẹ̀ sì ni mo wà lórí, mo máa ń lo orí òpó gígùn náà pẹ̀lú.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù lọ? Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni yugoti. Èmi ò fẹ́ràn kí má máa mú àwọn ọtí ẹ ti o máa ń pàyàn, tí ó ní ohun èròjà tí ó lè ṣe èèyàn gágágà. Mi ò fẹ́ràn rẹ̀, mi ò ti è kí ń mu. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ mu nǹkan tó bá tutù, èmi fẹ́ràn láti máa mu yogoti.

Ṣé o ní gíláàsì oorun? Rárá, mi ò ní gíláàsì oorun. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá dẹ́rìn nínú oorun ni mo máa ń fẹ owọ́ bojù. Sùgbọ́n mo ní agbọ̀oorun àti agbòjò, tó jẹ́ pé tí oorun bá wọ́pọ̀, tí ó bá pọ̀ púpọ̀ tí ó ń tanilára, màá fi agbọ̀oorun mi sí orí tí à ń pè ní aburẹ́dà. Èmi kò ní gíláàsì oorun.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu? Gẹ́gẹ́ bí mo ti ṣe dáhùn nínú ìbéèrè kan síwájú wípé èmi kò fẹ́ràn láti máa mu àwọn nǹkan tó máa ń pani lára, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ọ̀pá ìfámúrá yẹn èmi a máa lò. Mo tilẹ̀ fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ó máa ń kun ǹkan sí ètè láti lè má jẹ́kí ìfẹ́ tí mo fi ń mu ǹkan kí ohunkóhun ná baa yìí ní etí. Mo fẹ́ràn láti máa lo ọ̀pá ìfámúrá dáradára.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kìí ṣe gbogbo ọ̀sán náà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Bí mo bá ti jẹ oúnjẹ àárọ̀, èyí tó kù tún di alẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mìíràn, bí nǹkan bá wù mí jẹ ní ọ̀sán, mo máa ń fẹ́ kí n jẹ bí èso tàbí àwọn bisikíìtì. Àwọn ohun tí kò ní kíǹ wí nínú ni mo kàn máa ń fẹ́ bí àwọn ohun ìpanu nìkan ni mo máa ń jẹ ní ọwọ ọ̀sán.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o. Èmi kò lé ẹnikẹni kúrò ní iṣẹ́ rí o, nítorí mi tí è kí ń ṣe ọ̀gá ilé iṣẹ́. Èmi náà ṣiṣẹ́ lábẹ́ èèyàn ni. Ṣùgbọ́n mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti lé níbi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ èmi kọ́ ni mo lé wọn, nítorí mi kì í ṣọ̀ga. Èmi náà jẹ́ òṣìṣẹ́ níbẹ̀ ni.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀, òun ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tó bá ti pọ́n dáadáa, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ láàárọ̀, mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ lọ́sàn-án, mo sì lè jẹ ọ̀gẹ̀dẹ̀ lálẹ́. Òun ni èso àkọ́kọ́ tí mo fẹ́ràn jù lọ́ lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ọdún tó kọjá, ọdún 2025, ní òṣù kìíní nígbà tí ó fẹ́ rẹ mí tí ara mi kò ṣe gírì ni mo lọ sí ọ̀dọ̀ dókítà kẹ́yìn. Níwọ̀n ìgbà tí wọ́n dẹ̀ ti tọ́jú mí tí ara mi sì ti ṣe dáadáa mi kò padà lọ sí ọ̀dọ̀ dókítà lẹ́yìn ìgbà náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni o, mo ní àpò kan tí mo máa ń gbé pọ́n tí mo bá lọ sí ibi iṣẹ́. Ibẹ̀ sì ni mo máa ń kó àwọn èròjà, àwọn ohun èlò tí mo máa ń lò ní ibi iṣẹ́. Eléyìí máa ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo nǹkan tó jọ mọ́ tí ibi iṣẹ́ mi nínú àpò ẹ̀yìn yìí ló máa wà. Eléyìí máa ń ràn mí lọ́wọ́ láti lè má jẹ kí n gba gbé ohun kó hun sílé tàbí sí ibi iṣẹ́.

Ìgbónájẹjẹ irú wo ni o fẹ́ nínú yàrá rẹ? Gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbé ní orílẹ̀èdè Nàìjíríà, a kò nílò láti máa tan ẹ̀rọ ìgbónájẹjẹ kankan nítorí wípé ojú ọjọ́ lọ́dọ̀ wa níbí ko fi ààyè sílẹ̀ fún irú nǹkan bẹ́yẹn. Kò sí àsìkò kankan tí inú ilé máa ń tutù ju bí ó ti yẹ lọ. Ìgbà tí a lè sọ pé a máa ń rí ìgbà òtútù ni ìgbà ọyẹ́. Eléyìí kò sì mú kí a máa tan ẹ̀rọ ìgbónájẹjẹ kankan lọ́wọ́. Nítorí náà, a kì í lò ó ní orílẹ̀ èdè mi, ní orílẹ̀èdè Nàìjíríà.

Báwo ni o ṣe máa ń dojú ì, dojú kojú ìdènà ọkọ̀? Ohun tó ṣẹlẹ̀ ni pé fún ẹni tí kò bá ní ọkọ̀, ó ní agbára, ó sì ṣòro láti kojú irú kan báyìí. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ ìrìnàjò lọ sí ibi tí mo bá mọ̀ wípé ọkọ̀ ti máa wọ́n tàbí súnkẹrẹ fàkẹrẹ máa wà, mo máa ń múra láti gbéra. Ṣáájú àkókò tí irú ìdènà báyìí máa ń wáyé. Ẹni tí ó bá tètè gbéra lásìkò báyìí kò ní kojú irú ìṣòro báyìí. Ohun tí ó máa ń ràn mí lọ́wọ́ nìyẹn.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ ni o, mo ní orúkọ ìnagijẹ tí mo fún ara mi tó dẹ̀jẹ̀ wípé òun ni àwọn ènìyàn máa ń pè mí. A tí pé orúkọ ìnagijẹ tí mo ní kì í ṣe ẹyọ kan. Orúfẹ́ iṣẹ́ tí mò ń ṣe, ọkọ̀ kan wọ́n, òun ni mo ní orúkọ ìnagijẹ fún. Gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń ṣe àwo, tí ó máa ń kéwì, mo fúnra mi ní orúkọ ìnagijẹ, "Ọ̀jẹ́ Jésù". Gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń ṣiṣẹ́ alága ìdúró àti alága ìjókòó, mó fúnra mi ní alága tó staǹpépè. Nítorí náà, mo ní orúkọ ìnagijẹ.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni o, láti lè ṣètò, láti lè pèsè àti lọ sí ibi iṣẹ́ mi, ó di dandan kí n jí ní kùtùkùtù. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jí, ní kété tí aago mẹ́rin bá ti kọjá, kò sí àsìkò tí mi o le jí, nítorí pé tí mi ò bá jí ní kùtùkùtù, eléyìí máa ṣe okùnfà àti lọ sí ibi iṣẹ́ mi ní aago tí kò yẹ kí n lọ. Nítorí náà, mo máa ń jí ní kùtùkùtù lójoojúmọ́.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe ṣeré? Ó ṣe dáadáa, ó ṣe yémúyémú. Gẹ́gẹ́ bí olùkọ́, oní láti lè máa ṣe àgbéyẹ̀wò ohun tí o ti ṣe láti lè rí mọ̀ dájú wípé ohun tí o ṣe yẹn o ṣe dáadáa, àti láti lè rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ibi tí rẹ kí ènìyàn kó tí múra sí. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé kò sí ẹni tí o mọ̀ tán bẹ́ẹ̀ ni kò sí ẹni tó pé tán. Ẹ̀níyàn gbọ́dọ̀ máa ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tí o ti ṣe sẹ́yìn láti lè mọ̀ láti tẹ̀síwájú.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ẹ gẹ́gẹ́ bí olùkọ́ tí mo jẹ, mo ti ṣiṣẹ́ ní onírúurú ìlú. Ṣùgbọ́n láti fẹ irú èdè Yorùbá yìí sí ìlú mìíràn àti sí àwọn èdè mìíràn àti sí orílẹ̀-èdè àgbáyé mìíràn, èyí ló mú kí máa ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì láti lè máa kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ èdè Yorùbá. Nípa báyìí, mo ti ri fẹ iṣẹ́ mi yìí, mo ti ń fẹ́ ẹ sí ìlú mìíràn. Kí í tí ẹ ṣe ìlú mìíràn gan-an sí orílẹ̀-èdè mìíràn pàápàá.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé? Ìbéèrè yìí kò fi taratara yé mi. Irú àwọn ẹ̀rọ wo ni ẹ̀rọ ọlọ́gbọ́n? Ṣé bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni, ṣe bí ẹ̀rọ ayárabíàṣá ni tí a mọ̀ sí kọ̀m̀pútà, ṣe olójú ńlá àbí olójú kékeré tí ó jẹ́ alápámọ́wọ́ tí a lè máa gbé káàkiri. Gbìyànjú láti tún ìbéèrè yìí kọ lọ́nà tí yóò fi yé ènìyàn dáadáa kí ń lè dá ẹ ló.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi wà ó ṣe dáadáa, ó wà dáadáa nítorí pé mo mọ̀ wípé bí ènìyàn ò bá ṣe ètò ìdárayá, kí ènìyàn máa dáre èyàn ní ara yá kò dára. A tí pé ìdárayá ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe àgọ́ ara ní àǹfààní, tí ó máa ń ṣe àgọ́ ara ní ọ̀pọ̀lọpọ̀ tí ẹnikẹ́ni kò sì gbọdọ̀ fi owọ́ rọ sẹ́yìn. A gbọdọ̀ máa ṣe ètò eré ìdárayá. A gbọdọ̀ ní bí a ṣe máa máa ṣe gẹ́gẹ́ bí ọlọ́dọni ní ojoojúmọ́ àwọn ǹkan tí à o máa ṣe láti lè fún àgọ́ ara wa ní ìlera pípé.

Ṣé o ní ọgbà? Rárá, mi ò ní ọgbà. Kò sí àǹfààní fún mi láti ní ọgbà nítorí pé ilé ibi tí mò ń gbé mo jẹ́ ayálégbé. Mò ń bẹ eléèdúmàrè láti pèsè owó fún mi láti kọ́ ilé tara mi. Nígbà tí mo bá ní ilé tara mi tí mo fi owó ara mi kọ́, ó di dandan kí n ní ọgbà níbẹ̀ nítorí mo fẹ́ràn ṣíṣe ọgbà sí inú ilé púpọ̀. Ṣùgbọ́n nítorí ayálégbé tí mo jẹ́, kò fún mi ní àǹfààní láti ní ọgbà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yí.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Onírúurú àwọn nǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Mà á kọ́kọ́ ṣe díẹ̀ lára àwọn iṣẹ́ tí mo mọ̀ wípé mo lè ṣe kalẹ̀ tí ò mú kí lílọ sí ibi iṣẹ́ mi ní ọjọ́ kejì kí ó rọrùn, mà á ṣe díẹ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn náà, mà á bomi sára, mà á wẹ̀, mà á sì gbàdúrà kí n tó lọ sùn. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbọ́ ìròyìn tàbí kí n wo ìròyìn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Lẹ́yìn eléyìí, mà á gbàdúrà, mà á wá lọ sùn.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí etíkun? Hmm, mo jẹ́ ẹni tí ó ní ìfòyà fún ohunkóhun tí a bá ń pè ní omi, kí a má tún lọ sọ tí etí òkun tí omi máa lọ lẹ́lẹ́lẹ́. Etí òkun jẹ́ ibi tió dára tí mo ṣe máa ń wò. Ó jẹ́ ibi ìgbafẹ́, ó jẹ́ ibi tí ènìyàn ti lè lọ láti lè mú inú ènìyàn dùn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi kò nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀ nítorí, mo máa ń bẹ̀rù omi púpọ̀ púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Èmi lọ sí ọjà lánà o bí mo ti ń bọ̀ láti ibi iṣẹ́ mi. Mo gbá ọjà lọ láti ra àwọn ohun tí mi ò ní nílé. Kódà mo pẹ́ ní ọjà púpọ̀, ilẹ̀ ti ń boni lára kín tó kúrò ní ọjà. Nítorí náà, aná òde yìí ni mo lọ sí ọjà kẹ́yìn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Eléyìí máa ń wáyé lẹ́ẹ̀kan kan ní ọ̀pọ̀ ìgbà. Tí mo bá fojúsùn pé ó yẹ kí n ta irú ọjà iyebáye lónìí, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń pàdé, ọ̀pọ̀ ìgbà sì ni ó máa ń kù díẹ̀ káàtò. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ṣọ wí pé ẹni bá mọ ọjọ́ òwò, òun ló mọ ọjọ́ ikú. Ni ọ̀pọ̀ ìgbà ni ènìyàn kò mọ ìgbà tí ọjà títà máa yá.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù lọ? Èkuru ni o. Mo fẹ́ràn èkuru lọ́pọ̀lọpọ̀. Nínú gbogbo ohun tí a n fi ẹ̀wà àkàrà ẹ̀wà ṣe tàbí àkàrà, èkuru ni mo fẹ́ràn jù lọ nítorí pé ara ẹ̀wà ni a ti máa ń rí èkuru, ibẹ̀ náà ni a ti lè rí àkàrà. Ṣùgbọ́n mo fẹ́ràn èkuru lọ́pọ̀lọpọ̀, pàápàá jù lọ tí pọ̀nmọ́ aláwẹ́ onígba'wẹ́ bá wà nínú ata rẹ̀

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà tí, pàápàá jùlọ tí a bá wà ní àsìkò ooru, mo máa ń fẹ́ kí n wà ní ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ láti le è ṣí wálẹ̀ láti lè jẹ́ kí atẹ́gùn kí ó wọlé wá. Ṣùgbọ́n tí a bá wà ní àsìkò ọyẹ́ tí òtútù bá mú, mi ò fẹ́ràn kí n wà ní ẹ̀gbẹ́ rẹ̀. Tí mo bá sì wà ní ẹ̀gbẹ́ rẹ̀, mi ò ní fẹ́ kí a ṣí fèrèsé yẹn sílẹ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni o, kódà mi ò fi ilé ìjọsìn lílọ ṣeré. Pápá jùlọ lọ́jọ́ọ́ọ́jọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ àìkú, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn láti lọ máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ohun tí ó ń ṣe fún mi àti fún èyí tó ń ṣe lọ́wọ́ àti fún èyí tí yóò tún padà ṣe. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn dáadáa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí mo jẹ́

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ tí mo dẹ̀ ń ṣiṣẹ́ ní abẹ ènìyàn tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ tí a jọ máa ń ṣiṣẹ́ papọ̀. Kò sí bí ìṣòro kankan kò ṣe ní máa yọjú. Ṣùgbọ́n ọgbọ́n náà ni a fi ń ṣe gbogbo irú nǹkan báyìí. Yorùbá bọ̀ wá ní, "Ọgbon la fi ń pa mugúrú pẹ̀lẹ́." A ti rí i pé okùn kì í wọ́ ruru kí a wá ruru. Bí irú ìṣòro tó bá yọjú, bí ó bá ṣe jẹ́ náà ni ó máa ṣe ìhà ibi ohun tí màá lò láti lè kojúrúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ tí màá bá kọ sí.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ohun tí mo lérò pé ìbéèrè yìí ń sọ ọ̀rọ̀ lé lórí ni nípa bóyá ìrònú kan wà ní ọkàn mi bí mo ṣe máa ń gbé kúrò nítorí ọkàn ṣe é pàrọ̀. Ẹni tí ó bá ti pàrọ̀ ọkàn rẹ bóyá onítàn òní àìsàn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lè yọ ọkàn rẹ̀ tí a mọ̀ sí kíndìnrín tí a ó fi tẹ èlò mìíràn si. Ṣùgbọ́n bí màá ṣe ṣàlàyé ni bí ènìyàn bí ìrònú kan bá wà, máa wà àwọn ohun tí ó máa ń mú inú mi dùn, pàápàá jùlọ àwọn orin kan wà tí mo bá ti ń gbọ́ àwọn orin yìí, inú mi máa ń dùn. Kò sì sí bí irú ìrònú náà ṣe lè wúwo tó ní ọkàn mi tí mo bá ti gbọ́ irúfẹ́ orin bẹ́ẹ̀, ó máa gbé irú ìrònú bẹ́ẹ̀ kúrò lọ́kàn mi.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ológe ènìyàn, mo jẹ́ aláfẹ́fẹ́, aláfẹ́fẹ́ ènìyàn tí ó jẹ́ pé tí mo bá múra, mo máa ń fẹ́ kí n tó láti irun rí dé ẹ̀kan ẹsẹ̀ mi. Mo máa ń pe eṣọ́ lóríṣiríṣi sí ago ara mi. Àwọn eṣọ́ bí elé tí a máa fi ṣe etí, mo máa ń lo yẹtí, mo máa ń lo ẹ̀gbà ọrùn, bẹ́ẹ̀ sì ni mo máa ń lo ẹ̀gbà ọwọ́. Mo fẹ́ràn láti ṣe ara mi ní eṣọ́ nítorí pé ìrínisí bá ìpàníṣàn ni lọ́jọ́ gẹ́gẹ́bí òwe Yorùbá.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Gẹ́gẹ́ bí mi, mo ṣe sọ wípé mi kì í ṣe ọ̀gá ilé iṣẹ́ ṣùgbọ́n mo jẹ́ igbákejì níbi tí mo ti ń ṣiṣẹ́ mi. Eleyìí sì fún mi ní àǹfààní láti jẹ́ kí ń jẹ́ akópa nínú àwọn tí ó máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹni tí ó bá wá iṣẹ́ ìyẹn òṣìṣẹ́ tuntun. Àwọn tí mo máa ń wá náà ni kíkójú òṣùwọ̀n. Ẹni tí ó bá fẹ́ jẹ́ òṣìṣẹ́ tí ó fẹ́ gba iṣẹ́ tuntun, ó gbọ́dọ̀ jẹ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè kojú òṣùwọ̀n. Ó gbọ́dọ̀ ní àwọn àmúyẹ tí ènìyàn wa pàápàá jùlọ fún irú iṣẹ́ tí ó bá ń wá. Ó gbọ́dọ̀ ní àwọn àmúyẹ tó ṣe dáradára tí a fi lè fi sọ ọwọ́ sọ̀yà wípé ẹni yìí ókún ojú òṣuwọ̀n fún irú iṣẹ́ báyìí.

Ṣé o rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Yorùbá bọ̀ wọ́n ní pé "Ẹni tó bá sùn làa jí, ẹnìkan kì í jí apèrọrọ". Àwọn ẹ̀dá kan wà tí wọ́n ma pe rọrọ, wọ́n ò ní sùn, tí wọ́n a dàbí wí pé wọ́n ń sùn. Irú ẹni bẹ́ẹ̀ ò máa ń ṣòro jí ṣùgbọ́n ẹni tó bá sùn ní kété tí ẹ bá ti fọwọ́ kan tàbí tí ẹ bá ti pe orúkọ rẹ̀, òní yóò dá ṣùgbọ́n irú ẹni tó bá ń pe rọrọ, wọ́n a máa ṣòro láti jí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Onírúurú àwọn nkan ni mo máa ń ṣe láti lè máa gbàgbé àwọn àdéhùn. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń tan ẹ̀rọ ìtanijí, ẹ̀rọ ìránnilétí lórí ago mi, tí màá sì fi sí dèdè ago tí mo fẹ́ kí ó rán mi létí àwọn àdéhùn yẹn. Ìgbà mìíràn wà, mo máa ṣe àkọsílẹ̀ sínú ìwé mi tí màá máa wò lóorekóore. Ṣùgbọ́n tí ẹ̀rọ ìtanijí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, òun ni ó wọ́pọ̀ jù tí ó sì máa ń ṣiṣẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀.

Irú, irú etígbọ̀wọ́ wo ni o máa ń lò? Gbìyànjú ko tún ìbéèrè yìí kan lọ́nà tí yóò fi ní ìtumọ̀ dáadáa kí o sì bí mi padà, màá dá ẹ lò. Bí o bá fẹ́ béèrè ìbéèrè kankan, jẹ́ kí àkọsílẹ̀ rẹ kí ó ní ìtumọ̀ kan pàtó tí òun tọ́ka sí. Eléyìí ni yóò fún mi ní àǹfààní láti lè mọ irúfẹ́ nǹkan tí o ń béèrè àti láti lè gba ẹ́ lò dáadáa.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni o, gbogbo nǹkan tí ènìyàn bá ń tà ènìyàn gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ yékéyéké lọ́nà tí yóò fi wu ènìyàn láti lè-- nítorí pé ohun tí ènìyàn bá fẹ́ tà kó má jẹ bí mo fẹ́ tàà gán tí mo fẹ́ jẹ àbí tí mo bá fẹ́ lò, mo máa ń ṣe ìtọ́jú rẹ̀. À ń bọ̀sìbọ̀sì ohun tí mo bá fẹ́ tà. Nítorí náà mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Àá, rárá o, mi ò fẹ́ràn yíya àwòrán. Bí ó ti wù kí ó mọ́, kódà kò sí bí àwòrán ṣe le rí dà bí pé ó rọrùn ní yíya tó. Bí a kì í sọ pé mi ò ní ẹ̀bùn àwòrán yíya, nítorí náà mi ò tí è kí ń fẹ́ ohunkóhun tí ó bá sọ wípé kí n ya àwòrán. Èmi kò fẹ́ràn yíya àwòrán rárá àti rárá ni.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti sáré ìdíje mọ. Mo sáré ìdíje nígbà tí a ṣe eré ìdárayá tí ó kẹ́yìn ní ilé ìwé tí mo ti ń ṣi-- nílé ẹ̀kọ́ tí mo ti ń ṣiṣẹ́. Mo fẹ́ràn eré sisa gan nítorí pé ó máa ń mú ago ara mi ṣe dáadáa níwọ̀n ìgbà tí mo bá ti sáré tán.

Ṣé o fẹ́ràn pin oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ ni o, tí mo bá rí ènìyàn tí ebi ń pa tí mo dẹ̀ ń jẹun lọ́wọ́. Kó tí ẹ dìgbà tí mo bá rí ẹni tí ebi ń pa níwọ̀n ìgbà tí mo bá tí ń jẹun lọ́wọ́, mo ní ìfẹ́ sí kí n pe àwọn ènìyàn tí wọ́n bá wà ní àyíká mi láti lè ṣe alábàpín nínú oúnjẹ mi nítorí pé Yorùbá bọ̀ wọ́n sọ wípé "Ẹnikẹ́ni kì í jẹ k'ilẹ̀ ó fẹ́".

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ohun tó ṣẹlẹ̀ ni wípé bí ènìyàn bá ti ń bá-- nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ìwà jọ̀wà ni jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tí mo ń bá rìn ni mo ti mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọn kò fẹ́. Ohun tí ènìyàn kò bá fẹ́, ènìyàn ò gbọ́dọ̀ ṣe. Àwọn tí mo ti mọ ohun tí wọ́n ò fẹ́, mi ò ní ṣe nǹkan tí wọ́n ò fẹ́ fún wọn. Ohun tí wọ́n fẹ́, òun náà ni màá máa ṣe. Bí òun kú, bí ìjà bá wá suyọ, a ó pera wa, a ó sì ṣàlàyé. A ó yanjú rẹ̀ lọ́gán, ló bá tàn.

Kíni ó máa ń ṣe ní àṣálẹ́? Ní kété tí mo bá ti ti ibi iṣẹ́ dé, máa gbé oúnjẹ kaná, máa se oúnjẹ, máa jẹun, máa sì wo àwọn ìròyìn ohun tó bá lọ. Tí ó bá ní àwọn iṣẹ́ tí mo gbé wálé láti ibi iṣẹ́, màá fọwọ́ kan iṣẹ́ yẹn, màá ṣe wọ́n. Lẹ́yìn eléyìí, màá gbé omi iwẹ̀ kaná, màá sì wò àwọn nǹkan tí mo lè ṣe kalẹ̀ títí di àárọ̀ ọjọ́ kejì láti lè mú kí ìmúra lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ kejì kí ó yá àti pé kí ó sì rọ̀ mí lọ́rùn. Àwọn nǹkan tí màá ṣe ní àsále máa wá gba àdúrà lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán kí n tó lọ sùn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni o, ojú mi dára. Mi ò ní àìsàn kankan, mi sì ní ohunkóhun tí ó ṣe ojú mi. Bí mo bá fẹ́ ka nǹkan, yálà ó wà ní ọ̀nà jíjìn rere, tàbí ó sún mọ́ mi pẹ́kípẹ́kí. Mi ní ìṣòro kankan láti kà. Mi kò dẹ̀ ní ìṣòro kankan tí ó dojú kọ ojú mi. Nítorí náà, ojú mi dára.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà mo nífẹ̀ẹ́ sí kí ń máa wọ ago ọwọ́. Yàtọ̀ fún pé ó máa ń ṣe atọ́nà tí mo bá fẹ́ wò dédé ibi tí ó jọ́ ọjọ́ dé. Ó tún dàbí ẹ̀ṣọ́ tẹ́ pé tí ènìyàn bá múra tán tí ó bá fi ago ọwọ́ sí i, ó máa ń jẹ́ kí ìmúra yẹn kó pé dáradára. Ó sì dúró gẹ́gẹ́ bí ohun èlò ọ̀ṣọ́ tí mo máa ń pèsẹ ago ara mi. Nítorí náà, mo fẹ́ràn kí ń máa wọ ago ọwọ́ dáradára.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀ rẹ? Hmmm Yorùbá bọ̀ wọ́n ṣọ pé "ẹni tí ènìyàn bá ń funra sí, kó má fi ṣe ọ̀rẹ́, ẹni tó bá ní ẹ ti fi ṣe ọ̀rẹ́, má funra sí". Iwà ọmọ sì ni mọ̀mọ́ ṣe òkígbe. Bí ó bá máa nílò kí ènìyàn ṣe ìwádìí àwọn abánisẹ́pọ̀, a jẹ́ wípé onítàn ti ṣe ìwà kan tàbí ó ti wu ìwà kan tí ó mú ìfúnra lọ́wọ́ tí ó sì le ṣe okùnfà kí ènìyàn máa ṣe ìwádìí. Bí ò bá ti sí ohunkóhun tó jọ bẹ́ẹ̀, èmi kò rí ìdí tí ó fi lè máa jẹ́ kí n máa ṣe ìwádìí alábàásisẹ́pọ̀ mi fún nǹkan.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá o. Nítorí pé irúfẹ́ iṣẹ́ tí mo yàn láàyò kò gba àyè fún, pàápàá jùlọ níbi iṣẹ́ olùkọ́ kò gba àyè, kò fi àyè fún ìgbéjáde. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi iṣẹ́ mi tí mò ń ṣe ni, àyè wà fún ìgbéjáde ní ibi iṣẹ́. Ṣé àwọn akẹ́kọ̀ọ́ ni màá ní kí wọ́n gbé mi jáde ni? Abi émi ni màá gbé àwọn akẹ́kọ̀ọ́ mi jáde níbi iṣẹ́

Ṣé o ní ọkọ̀? Rárá o, mi kò ní ọkọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń rawọ́ ẹbẹ ebe sí Elédùmarè mi láti jogun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó rẹwà tó dára fún mi. Èmi kò ní ọkọ̀ rárá àti rárá. Ṣùgbọ́n mo ń be Elédùmarè pé kí ó jogun ọkọ̀ fún mi kó ra ọkọ̀ fún mi. Láìpẹ́, láì jìnnà, kí èmi náà kí n ba lè máa fi ṣe ohun ìrìnsẹ̀ káàkiri ibi tí mo bá fẹ́ lọ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Ni àsìkò tí mo bá ń dúró de nǹkan, tó bá jẹ́ pé nǹkan tí mo bẹ eléèdúà sí, tí mo wójú eléèdúà, màá ma gbàdúrà, màá dẹ̀ ma fẹ̀mí ṣọ́nà pé kí eléèdúà rí tètè ṣe. Tó bá jẹ́ pé mò ń lọ síbi kan tí mo máa ń dúró de, bóyá ọkọ̀ àbí mò ń dúró de àwọn ènìyàn kan, màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá ma tẹ̀, màá ma wọ ohun tí ó n ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Eléyìí á jẹ́ kí ibi tí mo wà kó ní jẹ́ kó ṣú mi níbi tí mo wà, á jẹ́ kí ibi tí mo wà kó rọ̀ mí lọ́rùn títí di ìgbà tí nǹkan tí mo ń retí yóò bá fi dé.

Ṣé eyín máa ń fọ́ àbí ṣe eyín máa ń fọ́n? Ìbéèrè yìí kò múná dóko tó, ṣùgbọ́n máa dá ẹ ní bí ó ṣe ní ìtumọ̀ sí. Tó bá ní ṣé eyín máa ń fọ́ ni, ìbéèrè yìí ò bá béèrè. Bẹ́ẹ̀ni, eyín a máa fọ́ yálà ni tútù àbí yálà ni sí sé. Tó bá ti jábọ́, ó di dandan kí ó fọ́. Tó bá dẹ̀jẹ́ pé ṣé eyín, eyín ènìyàn máa ń fọ́, eyín ò kí ń fọ́ mi ò. Eyín ò kí ń fọ́ mi. Mi ò ní ìṣòro kankan pẹ̀lú eyín mi.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lásìkò ọyẹ́ tàbí lásìkò tó jó bárò léraléra ní orílẹ̀ èdè Nàìjíríà bí ó tilẹ̀ jẹ́ pé kò sí òtútù kì í sábà mú débi pé ó máa bí ó ṣe máa ń mú ní àwọn orílẹ̀ èdè mìíràn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, iwonbá eléèyi to máa ń mú yẹn, ó máa ń pè fún kí a wọ aṣọ òtútù. Nítorí náà mo ní aṣọ òtútù o.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò tíì lọ forúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣẹ́ jẹ́ ti ọlọ́dọ̀ ni tí mo mọ̀ fúnra ra mi àti elé tí a máa ń ṣe ní ilé ẹ̀kọ́ nígbà tí a bá ń ṣe ètò eré ìdárayá. Ṣùgbọ́n mi ò tíì ní àǹfààní láti lọ sí ilé ìdárayá kankan láti lọ ṣe ìforúkọsílẹ̀ nítorí pé mo rò pé mo lè máa ṣe eré ìdárayá ní àyè ara mi fúnra ra mi.

Ṣé, Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ bí mo bá jókòó sí ojú kan fún ìgbà pípẹ́, ó di dandan tí mo bá fẹ́ dìbì kí n na ara mi, tàbí tí mo bá sùn tàbí tí mo bá ṣe ohun kóhun Ni ọ̀pọ̀ ìgbà ni ó kan máa ń wá pé kí ènìyàn na ara, láìṣe pé onítọ̀hún ni ó wú láti ọkàn rẹ̀. Nítorí náà, mo máa ń na ara mi dáadáa.

Ṣé o máa ń pe oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, ó di dandan kin máa pe àwọn oníbàárà tuntun láti lè jẹ́ kí wọ́n kọ́kọ́ fún mi ní àgbéyẹ̀wò nǹkan tí wọ́n rà lọ́wọ́ mi lọ́ náà. Màá bèèrè àgbéyẹ̀wò, màá sì bèèrè pé ṣé ó tẹ́ wọn lọ́rùn àti pé ṣé bí mo ṣe dá wọn ló, ṣé ó tẹ́ wọn lọ́rùn. Eléyìí yóò ṣe òkùnfà láti lè jẹ́ kí mo mọ̀ bóyá ó ní bí tó yẹ kí èmi náà tí múra sí nípa ohun tí mò ń tà. Nítorí náà, mo máa ń pe oníbàárà tuntun láti lè gbọ́ èsì àyẹ̀wò látọ̀dọ̀ wọn.

Kíni ó máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nǹkan pàtó tí mo fẹ́ràn kí ń máa ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni kí ń máa sùn. Pápá jùlọ kí ń wà nínú ilé mi, kí ń d'aṣọ bora, kí ń sùn lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni òjò kì í ká mi mọ́lé. Tó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mo wà, kò sí ǹkan tí màá ṣe ju pé kí n wà nínú ọ́fíísì mi kí ń jókòó lọ. Tàbí tó bá jẹ́ pé ilé náà ni mo wà tí kò bá sí ààyè fún mi, màá jókòó. Ṣùgbọ́n mo fẹ́ràn kí ń máa sùn lásìkò tó jọ bá ń rọ̀.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo máa ń kọ pẹ̀lú ọwọ́. Mo ti fẹ́ràn kí n máa kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. Dáadáa lọ́wọ́ mi a máa jó geregere geregere. Onírúurú nǹkan ni mo ti kọ nítorí pé ní orílẹ̀ èdè Nàìjíríà níbí bí a bá bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ọwọ́ ni a máa fi kọ ìwé dé ilé ìwé girama àti dé ilé ìwé fáfitì. Nítorí náà ó ti jẹ́ kí ìwé kíkọ pẹ̀lú ọwọ́ kí ó mọ́ mi lára dáadáa.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni o, àwọn ìwà tí ènìyàn máa ń wù tí ó dára tí ènìyàn bá ń jẹun, òun náà ni pé kí ènìyàn fọwọ́ má fọwọ́ mi kí n tó jẹun, tí máa sì fọwọ́ mi nígbà tí mo bá jẹun tán. Bẹ́ẹ̀ sì ni mi kò fẹ́ràn àròyé wẹrẹwẹrẹ lórí oúnjẹ. Àti wípé dandan ni tí mo bá fẹ́ jẹun, kí ń bu omi dání, kí ń bu omi ti dọ̀, ìyẹn omi mímu àti omi ìṣanwọ́ pẹ̀lú aṣọ ìnuwọ́ nígbà tí mo bá jẹun tán. Àwọn ìwà tó dára tí ènìyàn bá ń jẹun náà ni, gbogbo ẹ̀ náà sì ni mo ní.

Ṣé o mọ ibi tí wón ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú dáadáa? Ní orílẹ̀ èdè Nàìjíríà níbí, a mọ ibi ìdíkọ̀ tí a ti máa ń dá ọkọ̀ dúró, ibi tí ènìyàn bá ń lọ, ó ló máa ṣokùnfà ìdíkọ̀ tí yìí ó bá lọ, pàápàá jù lọ ìlú tí ènìyàn náà bá wà. Ní ìlú kọ̀ọ̀kan ni wón ti ní ibùdókọ̀ fún oríṣìíríṣìí ìlú tí ó wà ní àyíká àti agbègbè wọn. Nítorí náà mo mọ ibùdókọ̀, mo mọ ibi tí a ti máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú nítorí ohun tí mo ti máa ń ṣe dáadáa dáadáa ni.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ṣùgbọ́n mi kò lè fi bíi taratara pé ní iṣẹ́. Mo tiẹ̀ ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa tó tiẹ̀ ti pọ̀ ní ìgbà tí mò ń gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi tí mò ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wọn. Níṣe ni ìyá yìí sọ wípé òun bá mi rẹ owó mi jọ síbi kan, láì mọ̀ wípé níṣe ni ó ń tàn mí. Mi ò lásan lára, bẹ́ẹ̀ ni mi ò ní bàtà léṣẹ́. Ó jásí pé gbogbo iṣẹ́ tí mo ṣe nígbà náà ọ̀fẹ́ ló bọ́ sí.

Irú aṣọ wo ni o fẹ́ràn ẹ wọ̀? Irúfẹ́ aṣọ tí mo fẹ́ràn ẹ wọ̀ ni aṣọ tí ó jẹ́ kaba, èyí tí ó máa gùn láti òkè dé ìsàlẹ̀ tí ó sì bo ọwọ́, ọrùn ọwọ́ mi dà á dà. Tí ó bá jẹ́, pàápàá jùlọ tí ó bá jẹ́ bí i aṣọ kàm̀pálà tó jẹ́ aṣọ adìrẹ tàbí aṣọ ànkárà tó jẹ́ aṣọ abínibí ilẹ̀ Yorùbá. Irúfẹ́ àwọn aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀ ni wọ́n yìí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni Arsenal. Mo ti fẹ́ràn ẹgbẹ́ yìí láti ìgbà tí mo ti wà ní ilé ìwé girama títí tí di àsìkò yìí tí n kò sì yí ìpinnu mi padà. Kò sí irú bí ó ti wù kí wọ́n gbá bọ́ọ̀lù tàbí kí wọ́n ṣeré ìdárayá, kí wọ́n sì fi di irẹmi tó tí ó lè mú kí n kórìíra wọn. Mo fẹ́ràn ẹgbẹ́ Arsenal lọ́pọ̀lọ́pọ̀.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Nígbà tí ẹ̀rọ ayélujára ti wà, ó ti mú kí ohun gbogbo kí ó rọrùn. Ẹni tí ó bá ra ọjà lọ́wọ́ mi, èmi a máa pe wọ́n padà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti bèèrè pé báwo ni ṣe wọ́n ta. Nítorí pé ibi kí wọ́n ti máa ta ọjà tí wọ́n rà lọ́wọ́ mi, ohun na kí èmi náà, nani kí èmi náà ṣe máa rí ọjà tèmi tà wá. Nítorí náà, màá gbúrò wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Àárọ̀ Satide ni mo fẹ́ràn láti máa fọ aṣọ. Kódà mi ò nífẹẹ si kin máa fọ aṣọ ní ọ̀sán tàbí ní alé. Mo fẹ́ràn kí máa jí fa aṣọ ní àárọ̀ kùtùkùtù. Eléyìí sì máa ń wáyé ní ọjọ́ Satide. Ídí ni wípé láti ọjọ́ Ajé títí dé ọjọ́ Jímọ̀ ìyẹn ọjọ́ ẹtì, ó ni mo máa fi lọ sí ibi iṣẹ́. Ọjọ́ àbámẹ́ta máa wà nílé. Mo sì fẹ́ràn kí n máa fọ aṣọ ní àárọ̀ nítorí pé ọjọ́ Àìkú mo máa gba ilé ìsinmi lọ, ilé ìjọsìn lọ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Mo máa ń fẹ́ràn láti fi ìkan sí abẹ́ orí mi, kí n sì wa ìkan moyà. Mo fẹ́ràn láti máa di ìrọ̀rí mọ́yà dáadáa bí mo bá fẹ́ sùn. Ó sì máa ń jẹ́ kí orun tí mo bá sùn, kí ó rọ̀ mí lọ́rùn. Nítorí náà, ìrọ̀rí méjì òní mo fẹ́ràn láti máa lò, tí mo sì ń lò.

Irú ìbọsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Èmi ò sì llfè fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀ nítorí pé ó máa ń fi ooru mú mi níwògbà tí kò bá ti sí òtútù. Ṣùgbọ́n lásìkò ọyẹ́ tí òtútù máa ń mú ní orílẹ̀-èdè Nàìjíríà nibi, ìbọsẹ̀ àwọ̀ dúdú òun ní mo máa ń wọ̀ láti lè jẹ́ kí orú tètè mú mi. Tí mo bá dẹ̀ ti wọ̀ tó ru bá ti mú mi ní kété, náà ni màá yọ ó kúrò níbẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́? Mo lọ sí ìrìn àjò láti ibi isẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí a ń ṣe ètò ìforúkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún ìdánwò aláṣẹ kágba ìwé méfa. Ibi isẹ́ mi náà ni wọ́n ti rán mi lọ fún irúfẹ́ ìrìn àjò yìí nítorí pé wọ́n a sábà máa ń rán mi níṣẹ́ láti ibi isẹ́ mi. Mo máa ń lọ ìrìn àjò dáradára fún ibi isẹ́ mi nítorí náà ọ̀sẹ̀ tó kọjá ni mo sì lọ ìrìn àjò kẹ́yìn.

Kíni ó máa ń jẹ ní òwúrọ̀? Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni àwọn oúnjẹ tí kìí ṣe oúnjẹ tó le gidi gba. Bí ẹ̀kọ, bí ká mú tea, bí ká mú ẹ̀kọ àti àkàrà, ẹ̀kọ àti mọ́ímọ́í. Tàbí ká jẹ ìrẹsì, ká jẹ àwọn oúnjẹ tí kò le gidi gba ni mo máa ń jẹ ní òwúrọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Igbà tí mo bá sín, mo máa ń nu imú mi tàbí nígbà mìíràn tí sísín yẹn bá ṣe wá, ó lè mú ariwo jáde. Ni ọ̀pọ̀ ìgbà ni ikún máa n yọ fòòró. Ìgbà mìíràn tiẹ́ ni ó máa ń dojú ti ènìyàn tí ikún máa yọ sími lára. Tí mo bá ti sín, ohun tí mo máa ṣe náà ni kí n nu imú mi, kí n sì nu ibi tí ikún bá ta sí, kí n nu bẹ̀ dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìbéèrè yìí kò múná dokò, kò sí ní ìtumọ̀. Gbìyànjú láti kọ ohun tí o fẹ́ kí n sọ kí n lè ṣàlàyé dáadáa. Tún ìbéèrè rẹ kọ. Tún ṣe àǹpọ̀ ìbéèrè yẹn lọ́nà tí yóò gbà ní ìtumọ̀ kíkún. Eleyi yìí yóò fún mi ní àǹfààní láti lè dá ẹ ló.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Rárá o, nítorí tí mo bá fẹ́ wẹ̀, inú ilé ni mo ti máa ń wẹ̀. Mi kì í wẹ̀ tasọtaso. Mì sí, mo sì korira láti lọ máa wẹ̀ nínú odò. Nítorí pé mo ní ìbẹ̀rù fún wíwẹ̀ lílúwẹ̀ẹ́. Mi kì í lúwẹ̀ẹ́. Tí ó bá jẹ́ wípé mo ń lúwẹ̀ẹ́ ni, màá ní aṣọ ìwẹ̀ wíwẹ̀. Torí pé mo ní ìbẹ̀rù fún kí a máa lúwẹ̀ẹ́. Ilé e kó fún mi ní àǹfààní láti ra aṣọ ìwẹ̀ wíwẹ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ dáadáa? Èmi jẹ́ apòfin mọ́, mi kì í fojú pa òfin kankan rẹ. Ibi kí ibi tí mo bá ti dé, gbogbo ìlànà àti òfin tí wọ́n bá sì làkálẹ̀, ó di dandan kí n tẹ̀lé. Nítorí náà, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ dáadáa. Ohun tí ò bá yẹ kí ń ṣe, bí à kí ń da ìdọ̀tí sí inú ọkọ̀ àbí kí ń ṣe ohunkóhun tí kò lẹ́tọ̀ọ́ nínú ọkọ̀, mi kì í ṣe. Mo máa ń pa òfin ìyàrá ọkọ̀ mọ dáadáa.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò lè ka iye ìgbà tí fóònù mi máa ń gbóná o. Nítorí pé ojú ọjọ́ nígbà mìíràn ló máa ń ṣe okùnfà bí fóònù yóò ṣe gbóná sí. Àti pé bí mo bá ṣe tẹ̀ síi bí mo bá ṣe lò ó sí. Bí irúfẹ́ iṣẹ́ tí mo fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ó lè ṣe okùnfà kí fóònù kí ó máa gbóná. Mi kò tilẹ̀ kì í fi ìyè sí iye ìgbà. Kì í ṣe pé bóyá láti inú wá mi ni mo máa ń fẹ́ jẹ́ kí fóònù mi kó gbóná. Ṣùgbọ́n tó bá ti wáyé, ó ti wáyé náà nìyẹn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti lè mú èrò tuntun wá. Kódà ó lè jẹ́ nígbà tí èmi àti ẹnìkan bá ń ṣe ìtàkurọ̀sọ ní máa rí ohun tuntun fayọ jáde lára ǹkan tí a jọ ń sọ, tí onítohun gan kò sì ní mọ̀ wípé mo ti fa ohun tuntun kan yọ. Bí mo bá dẹ̀ ń ṣe ohunkóhun lọ́wọ́ tí mo bá rí wípé ìlànà tí mo fi ń ṣe ó ṣe bákan bákan, àǹfààní wà láti lè fa ohun tuntun yọ jáde níru irúfẹ́ ǹkan bẹ́ẹ̀.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ o. Ó pọ̀ dáradára gẹ́gẹ́ bí a ṣe mọ wípé omi mímu ó máa ń ṣe ara ní, ó máa ń ṣe àgọ́ ara ní àǹfààní tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Tí àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó sì máa ń gbà wá ní ìmọ̀ràn pé kí a máa mu omi tí ó pọ̀ lójoojúmọ́. Èmi máa ń mu tó jálá mẹ́ta, mẹ́rin tàbí márùn-ún lójúmọ́.

Báwo ni mo ṣe, o ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá atàtà tí mo dẹ̀ jẹ́ obìnrin. Tí mo bá rí àgbàlagbà, mo máa ń kúnlẹ̀, màá fi orókún mi méjèèjì kúnlẹ̀ kí wọn. Irú àsìkò tí a bá wà ni ó dẹ̀ máa ń ṣe okùnfà irúfẹ́ kíkí tí màá kí. Tó bá jẹ́ àárọ̀ ni, ẹkáàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹkáàsán. Tó bá jẹ́ ìrọ̀lẹ́, ẹkúùrọ̀lẹ́. Tó bá jẹ́ ìyálẹ́ta, ẹkúùyálẹ́ta. Tó bá jẹ́ alẹ́, ẹkálẹ́. Tí a bá fẹ́ lọ sùn, o dáàárọ̀, láyò lá o ji.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò ni Tecno. Tecno ni orúkọ rẹ̀ tí ó sì jẹ́ Spark 8c. Tecno Spark 8c òun ni ẹ̀rọ alágbèká àbí fóònù alágbèká tí mò ń lò.

Ṣé o máa ń wọ fìlà? Mí kì í wọ fìlà o, mí jòtìlẹ̀ fẹ́ràn fìlà wíwọ̀. A ti pé obìnrin ni mí, obìnrin kì í sábà wọ fìlà. Fìlà tí obìnrin tun máa ń wọ̀ ni èyí tí a máa ń fi bójú nínú òòrùn tàbí tí a máa ń dé ní àsìkò eré ìdárayá. Bí ó bá jẹ́ nípasẹ̀ ti eré ìdárayá ni, mo máa ń dé àwọn èyí, ṣùgbọ́n mí kò fẹ́ràn fìlà wíwọ̀ bó ti wú ki o mọ̀

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Èmi kọ́ ni olórí ibi tí mo ti ń ṣiṣẹ́, èmi sì kọ́ ni mo ní ẹ̀tọ́ láti fi kún owó oṣù. Èmi náà jẹ́ òṣìṣẹ́ níbẹ̀ ni, tí ó jẹ́ pé tí adarí tàbí ọ̀gá àgbà ilé iṣẹ́ bá ṣe tán láti fi kún owó iṣẹ́, yóò jọ káàkiri gbogbo wa náà ni. Èmi gán o ti di olórí ibi tí mo ti n sise, ṣugbọn ti n ba di olórí ti mo da ile iṣẹ kalẹ o di dandan ki máa se àfikún fún ọwọ awọn oṣiṣẹ mi.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Iyán gígún ni o, pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Mo fẹ́, ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọmọ ekitikete tí mo jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ó sì jẹ́ kí ń fẹ́ràn. Iyán jẹ́ ọ̀kan lára oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ní ara àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá. Ó náà sì ni mo mọ bí a ti se ń ṣe jù lọ dáradára.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi ó dára. Mo jẹ́ ẹni tí ó máa ń kára má sì kí òwò ṣiṣẹ́ nítorí pé "í díṣẹ́ ẹni báyìí ni a ti mọ̀ni lọ́lẹ̀" gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe wí. Mo máa ń káramásìkí owó mi ṣiṣẹ́ nítorí mo fẹ́ jẹ́ wípé kí ń kí kátàkárà mi kó máa lọ dédé. Bí ènìyàn bá dẹ̀ ṣe ṣe, náà ni òwò rẹ̀ yó ṣeṣẹ́ sí.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi kò ní àwòrán kankan lára. Mi kò tilẹ̀ fẹ́ràn kí n máa ya àwòrán sí àgọ́ ara mi. Bí ó ti wù kó kéré mọ̀, ta bí bó ti wù kó tóbi mọ́, kò sí àwòrán kankan ní àgọ́ ara mi. Mi kò ní àwòrán kankan ní àgọ́ ara mi. Mi ì láwòrán kankan lára, nítorí pé mi kò fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Daadaa, paapaa julo nigba ti mo wa ti ero ibanisoro ko ti di gbajugbaja ni orile ede mi, mo maa n ba awon agbalagba ko leta, ti won ba ti ri eniyan tio nlo sibi ti omo won wa. Kódà mo lè kọ lẹ́tà mẹ́rin, márùn-ún, mẹ́fà sí méje lójúmọ́ fún àwọn ènìyàn. Ó sì jẹ́ ohun tó máa ń mú kí inú mi kó dùn lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Mi kòì tíì dàgbà tó bẹ́ẹ̀, àti pé iṣẹ́ ọwọ́ mi kò tíì gbajúgbajà, kò tí gẹgbẹjígẹ débi pé kí n máa gbé àwọn oníbàárà mi lọ jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n ní kété tí mo bá ti tóbi, tí mo bá ti di àràbà, tí mo bá ti di igi ńlá tí ń fa igi irokò ya, màá ma gbé àwọn oníbàárà mi lọ jẹ oúnjẹ ọ̀sán.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bí ó bá ní ìkíni tí mo bá fẹ́ ṣe tàbí tó bá ní ohunkóhun tí mo bá fẹ́ ṣe tí mo fẹ́ kí ó rán mi létí, mo máa ń tan, ṣùgbọ́n kì í sábà ṣe gbogbo ìgbà. Ìgbà kú ìgbà tí mo bá ti fẹ́ jẹ́ kí ó rán mi létí ohun tí mo bá fẹ́ ṣe ni mo máa ń tan ìkíni lórí fóònù mi, mi kì í sábà tàn.

"Ṣé o ti lọ sí àgọ̀ rí?" Irúfẹ́ àgọ́ wo ni ó ń bèèrè lọ́wọ́ mi. Ó yẹ kó yànnàná irú àgọ́ tí ó fẹ́ sọ. Tí ó bá jẹ́ ti àgọ́ pé kí á kórajọ kí a lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni mo tì lọ rí. Tàbí ti àgọ́ pé kí á lọ ṣe àfikún ìmọ̀ nípa ohun tí a ò mọ̀ tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni mo tì lọ rí.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Rárá o, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́. Bí kò bá sí nǹkan tí ó bá ń ṣe ènìyàn, kò lẹ́tọ̀ọ́, kò sí bá ìlànà àgọ́ ara mu láti máa dédé da Ògùn jẹ tàbí da Ògùn mu. Nítorí náà, èmi kì í mu Ògùn lójoojúmọ́. Àsìkò tí ohunkóhun bá ń ṣe àgọ́ ara tí ara bá ní Ògùn nìkan ni ó yẹ kí ènìyàn máa da Ògùn mu.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni o, mo mọ̀. Gẹ́gẹ́ bí ìmọ̀ tí mo ti rí kọ́ ní ẹ̀rọ orí ayélujára. Mo mọ̀ o, Ṣé o fẹ́ kí n sọ ní? Tí o bá fẹ́ kí n sọ fún ẹ, béèrè máa da e lohun. Má a sọ fún ẹ nítorí wípé mo ti ṣe ìwádìí débẹ̀. Mo sì ti mọ̀ o. Dáàda.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa wo àwọn ìràwọ̀ nítorí ó máa ń tọ́ ènìyàn sọ́nà. Mo fẹ́ràn rẹ̀ dáadáa, gbogbo ìgbàkúgbà tí mo bá ti ṣe alábàápàdé fọ́nrán tó ń ṣe àfihàn ìràwọ̀ lórí ẹ̀rọ ayélujára ni, ni mo máa ń farabalẹ̀ láti wò ó, láti gbọ́ nǹkan tí wọ́n sọ, àti láti fi kún ẹ̀kọ́ àti ìmọ̀ tí mo ní.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ìha tí ó bá kọ sí mi náà ni màá kọ. Yorùbá bọ̀ wọ́n ṣọ wipé oko tí ọ̀pẹ bá sọ mọ́ni, ni ènìyàn ń sọ, ni ọ̀pẹ, oko tí ènìyàn bá sọ mọ́ ọ̀pẹ, ní ọ̀pẹ ń sọ mọ́ ni padà. Bí ó bá ṣe rí, bí àwọn ẹgbẹ́ náà bá ṣe mú iṣẹ́ náà, náà ni mo ṣe máa ń bá wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí òde ẹgbẹ́ iṣẹ́ alága ni mo máa ń bá àwọn oríṣiríṣi ẹgbẹ́ pàdé. Ìha tí wọ́n bá sì kọ̀ bí won ba ṣe fẹ́ kí a ṣe láṣepọ̀ kí a fọwọ́sowọ́pọ̀, mo ṣe tán. Tí wọ́n bá sì ní kí a má ṣe lọ́lọ́dọ̀ ni, kọ́ lọ́ mú dọ́mú ìyá rẹ gbé, mo ṣe tán.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ojojumo ni èmi máa ń kọ iṣẹ́. Nítorí pé mo jẹ́ olùkọ́, olùkọ́ èdè Yorùbá. Kò sí ìgbà tí èmi kì í ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Mo ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tí a wà yìí, máa tún ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Èyí tí mo ṣe kẹ́yìn, òun náà ni tí mo ṣe ní ọ̀sẹ̀ tí a wà yìí. Màá tún ṣe ìgbékalẹ̀ iṣẹ́ fún ọ̀sẹ̀ tó ń bọ̀ ní èní paapaa.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ ni o, mo ti lu etí mi tí mo sì máa n kó yẹtí si. Etí lílu máa ń wáyé ní gbara tàbí ní ìwọnba ọjọ́ díẹ̀, lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọmọ tuntun bá ti dé ilé ayé. Iyẹn ọmọ tó bá jẹ́ obìnrin ní orílẹ̀ èdè Nàìjíríà ní ilẹ̀ adúláwọ̀ ni ẹ̀yà Yorùbá. Nítorí náà wọ́n ti lu etí mi láti kékeré mi wá.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àdéhùn dáadáa. Nítorí pé bí ènìyàn bá ṣe le mú àdéhùn ṣẹ sí, ó máa ń jẹ́ kí a fi mọ rírì bí ènìyàn ṣe ní iyì tó àti bí ó ṣe jẹ́ olóòótọ́ sí. Àdéhùn tí a bá ti jọ ṣe, ibí ti a bá ti fòhùn pamọ́ sí, ó di dandan kí n ká, kí n sì tẹ̀lé, kí n sì mú ṣẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù dáadáa? Èmi ò tí è nífẹ́ kí n máa fi oúnjẹ ṣòfò. Tónjẹ bá ti kù, oúnjẹ tó bá ti kù, èmi náà máa ń pamọ́ nípamọ̀ pé kí n lè rí jẹ nígbà tó bá yá. Nítorí kò dára kí ènìyàn máa da oúnjẹ nù tàbí kí ènìyàn máa fo oúnjẹ ṣòfò. Èmi a máa jẹ oúnjẹ tó kù o, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ló wà tí wọ́n ò tí ì rí oúnjẹ jẹ, kí n ṣẹ̀ṣẹ̀ tú wọn máa fi oúnjẹ ṣòfò. Eléyìí kò bójú mu.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò tí mo bá fẹ́ nípa lílọ sí ilé ìtajà tí wọ́n bá ti ń ta irúfẹ́ ohun èlò tí mo bá fẹ́, tàbí kí n ṣètò ẹ̀ lórí ẹ̀rọ ayélujára kí wọ́n sì bá mi fi, ṣọwọ́ sí mi kí n sì sanwó fún àwọn oníbàárà mi. Ayé ti rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ní ibi tí ènìyàn bá wà, ènìyàn lè wà nínú ilé ara rẹ̀ kó sì máa rí ohun tí ó ń lọ tàbí kó sì rí nǹkan tí ó bá fẹ́ rà à.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kò tíì ní àǹfààní láti gun ẹ̀rọ ìgbésókè rí eléyìí kò jẹ́ kí n mọ̀ bóyá ààyè wà tàbí àǹfààní wà fún àwọn ẹni méjì tàbí mẹ́ta tàbí àwọn olùkópa ní ẹsẹ̀ kan náà láti lè máa bá ara wọn tàkùrọ̀sọ nínú ẹ̀rọ ìgbésókè.

Ṣe o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n àwọn nǹkan pẹpẹpẹ, bí i kí nǹkan pẹpẹpẹ kò bàjẹ́ nílé. Ni àwọn nǹkan tí mo bá ti fojú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti wà ní ìkáwọ́ mi, mo máa tún ṣe. Sungbo tó bá ti ń di pé ó pọ̀ púpọ̀ tí agbára mi ò bá ti ká, màá lọ gbe fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ láti túnb ṣe.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, mi ò tí gun ọkọ̀ ojú omi rí o, nítorí ẹrú omi tilẹ̀ máa ń bà mí. Eléyìí kò lè fún mi láńfàní láti lè sọ pé mo fẹ́ lọ gun ọkọ̀ ojú omi. Àmọ́ mi ti ní àǹfààní láti rìnrìn àjò tó máa kan n pa fún mi láti lè gun ọkọ̀ ojú omi. Nítorí náà, èmi ò tí gun ọkọ̀ ojú omi rí o.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀? Ẹ̀mi kí ó ní ìpàdé kan lọ́sọ́ ọ̀sẹ̀ ju ìpàdé ilé ìjọsìn tí mo máa ń lọ ní ọjọ́jọ́ àìkú tí a mọ̀ sí ọjọ́ ìsinmi láti lọ jọ́sìn pẹ̀lú Olúwa, àti lọ láti lọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún gbogbo àbò rẹ̀ ní ọ̀sẹ̀ náà. Ìpàdé ọjọ́jọ́ ìsinmi ni mo máa ń ní, èèkàn lọ́sẹ̀ ni ilé yìí sì máa ń wáyé.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ méjèèjì náà ni mo máa ń lo, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni ó mọ̀ mi lára jù. Tí mo bá fẹ́ ṣe iṣẹ́ bí i iṣẹ́ alágbára, tí mo bá fẹ́ kọ̀wé, tàbí tí mo bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi ò mọ̀ bí a ṣe ń lo ọwọ́ òsì ṣe irú kan báyìí. Ọwọ́ ọ̀tún ló mọ̀ mi lára, ibèsì ni agbára ọwọ́ tí mo máa ń lò wà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù kejì ni, oṣù àlàáfíà, oṣù olóríire, oṣù ìkẹ́, oṣù ìge, oṣù tí a bí mi gángangangangán sí ilé ayé, òun ni oṣù kejì. Nítorí náà, mo fẹ́ràn oṣù kejì nínú ọdún, yẹn ni oṣù Èrèlé, oṣù Èrèlé ni mo fẹ́ràn jù lọ nínú ọdún.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí a lọ fún ìpàdé kan tí ó ti pẹ́ tí a máa ń ṣe ní ẹ̀ kan lọ́dún. Mo lọ síbẹ̀, mo sì rí wọn. Àwọn náà sì rí mi. A sì yọ̀ mọ́ra wà nítorí pé ó ti pẹ́ tí a ti ríra wà mu. Nítorí náà, ọ̀sẹ̀ tó kọjá ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mi ò tílẹ̀ nífẹ̀ẹ́ sí kí a máa ra oúnjẹ rara kí a má tún sọ̀ tí òpópónà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rìnrìn àjò tàbí tí ibi tí mo bá wà tí mi bá rí àǹfààní láti jẹ oúnjẹ tí mo bá sè, ó di dandan kí n ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n iléyì kò tún mọ̀ sí pé bóyá mo fẹ́ràn rẹ. Èmi kórìíra kí n má ra oúnjẹ jẹ ní òpópónà.

Báwo ni ó máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ̀? Ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà láàárín èmi àti àwọn akẹgbẹ́ mi tí a mọ̀ sí alábáṣiṣẹ́ pọ̀ mi. Ẹni tí ó bá fẹ́ ṣiṣẹ́ tí ó sì fẹ́ jẹ́ kí àbájáde iṣẹ́ náà kí ó bójúmu kí ó jáde sí àṣeyọrí, ó gbúdọ̀ jẹ́ kí ìbáṣepọ̀ tó dán mọ́rán kó wà láàárín òun àti àwọn alábáṣiṣẹ́ rẹ̀ papọ̀

Ṣé o fẹ́ràn jiyàn? Mi ò fẹ́ràn kí ń máa jiyàn. Nípa, nítorí ìrírí mi nípa ìyàn jíjà kò jẹ́ kí n fẹ́ràn ìyàn jíjà. Ó sì mú kín máa ta kéte sí ibi tí wọ́n bá ti ń jiyàn. Bí èmi àti ènìyàn bá jọ ń sọ̀rọ̀ tí ó bá ti fẹ́ máa mú àríyànjiyàn dání, èmi á sọ wípé mo ti gbọ́. Bí ó sì wí gan náà lórí, nítorí mi ò fẹ́ràn ìjà mii fẹ́ wàhálà. Eléyìí ni kò jẹ́ kí n fẹ́ràn ìyàn jíjà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ti ṣe ń lo AI AI láti ṣe, bí a ṣe le fi AI ṣe eré orí ìtàgé ní èdè Yorùbá gẹ́gẹ́ bí àwọn kan ti ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. Tó sì jẹ́ wípé èdè Yorùbá òhun ní àwọn ènìyàn tó bá wà nínú eré náà yóò máa ṣe. Bí a ṣe le fi ṣe ohun kan tí mò ń wà ní ẹ̀. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Gíga tí o ga tó, bí wọ́n ṣe máa ń wọn ìwọ̀n, mo ga tó ìwọ̀n bàtà márùn-ún àti márùn-ún àbọ̀, mo ga tó ìwọ̀n bàtà ìwọ̀n ẹsẹ̀ márùn-ún àbọ̀, ó kù díẹ̀ kí n ga tó ìwọ̀n gíga ẹsẹ̀ mẹ́fà, ìwọ̀n ẹsẹ̀ márùn-ún àbọ̀ ni mo ga tó.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù lọ? Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ funfun funfun lẹ́lẹ́, funfun tó funfun dáadáa, tó funfun bí ẹ̀gbọ́n òwú. Yálà kí n wọ sọ́run, àbí kí n wọ sára, àbí kí ń fi sun. Ní gbogbo àwọn àwọ̀, àwọ̀ funfun ni mo yàn láàyò tí mo fẹ́ràn jù lọ.

Ṣé o máa ń gbọ́ podcast? Rárá o, mi ò kí ń gbọ́ podcast kódà mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé nnkankan wà láìpẹ́ yìí tó ń jẹ́ podcast mi nígbà tí mo wo ìtàkùrọ̀sọ arákùnrin kan tí à ń pè ní Daddy Freeze pẹ̀lú arákùnrin kan tí ó jẹ́ apanilẹ́rìn-apòṣónú lẹ́rìn, adérìnpòṣónú, Bayu barbie. Ẹnu ibi ìtàkùrọ̀sọ ìtàkùrọ̀sọ ìfọ̀rọ̀wánilẹ́nu àwọn méjèèjì ni mó ti gbọ́ nípa podcast.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà alápamọ́wọ́ tí a lè gbé káàkiri tí ó ṣe é padé. Ó ní ẹyọ kan tí mo ní lọ́wọ́ tí mo ń wò lójú, tí mo sì ní ìgbàgbọ́ wípé Elédùmarè yóò pèsè owó fún mi láti rà mi láìpẹ́. Alápamọ́wọ́ kékeré òní mo ní ní kọ̀ǹpúta.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni o, kò sí ohun tó dàbí ì kí ènìyàn ní àlàáfíà. Ohun tó bá ti le jẹ́ jàgídíjàgan, ohun koko paapaa nǹkan tó bá ti le tó ti jọ gẹdẹ lọ èmi kì í bá wọn ṣe. Bẹ́ẹ̀ sì ni kò sí ohun tó dàbí àlàáfíà àti pé kò sẹni tó le fún ènìyàn ní àlàáfíà. Dàbí alára ti kalára rẹ̀. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà yẹn.

Báwo ni o ṣe máa ń kojú tàbí yanjú ìṣòro ẹ̀rọ ayára bí àṣá? Ẹ̀rọ ayára bí àṣá kì í ṣe ǹnkan tí mo kan lè dede tó wọ́ bọ̀ pé mo fẹ́ yanjú ìṣòro tí ó bá rọ̀ mọ́. Ni ọ̀pọ̀ ìgbà tí ìṣòro bá ti dé bá ẹ̀rọ ayára bí àṣá beye eleyii tí mo ń lò lọ́wọ́, ó di dandan kí n pe àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹni mọju ògún nípa bìnirè.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Irúfẹ́ ìrànlọ́wọ́ tí ẹnikẹ́ni bá tó bá wà láyíká mi bá nílò, náà ni mo máa ń ṣe. Ẹni tí ó bá fẹ́ ìrànlọ́wọ́ oúnjẹ bí mo bá ní ọ̀pọ̀ oúnjẹ, mo máa ń fi oúnjẹ ránṣẹ́ sí iru ení bẹ̀e. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ aṣọ kódà mo má ń ṣe ìrànlọ́wọ́ owó pérénté níwọ̀n ìgbà tí agbára mi ká nítorí pé èmi gan mo sì nílò ìrànlọ́wọ́.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, bẹ́ẹ̀ sì ni mo tún fẹ́ràn titi ìrọ̀lẹ́ náà. Pápá jùlọ ti ìrọ̀lẹ́ tí ó máa ń ràn tí a ń pè ní tọmọsókò yẹn. Nígbà tí òórùn tọmọsókò bá ràn, àwọ̀ tó máa ń gbé jáde ó máa ń ṣe rẹ́súré́sú, ó sì máa ń rẹwà ó máa ń wù mí lọ́pọ̀lọpọ̀.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Èmi gẹ́gẹ́ bí olùkọ́, àwọn èlò tó ṣe pàtàkì, òun ni ẹfun ìkọ̀wé, ìwé gangan gan, àti ojú pátákó tí a máa ń kọ̀wé sí, ohun ìkọ̀wé tí a mọ̀ sí gègé, biro, rúlà. Awon nkan wọ̀nyí ṣe kókó ó ṣe pàtàkì àti àwọn ìwé, àwọn ìwé tí a lè kà àti eléyii tí a lè kọ ǹkan sí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Yorùbá bọ̀ wọ́n ṣọ wípé, "pẹ̀lẹ́ o lákọọ́ o láàbò" a sì pé, "òkun ò kí ń wọ́ ruru ká wá ruru". Oníbàárà jẹ́ ẹni tí a gbọdọ̀ máa pọ́n lé púpọ̀, tí a kò sì gbọdọ̀ máa fi ọrọ ohun líle bá wọn sọ̀rọ̀. Nítorí náà, ohun ẹlẹlẹ ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí a sì máa ń gbọ́ra wáyé.

Ṣé o máa ń rántí àlá rẹ? Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rántí àlá tí mo bá lá. Ẹ̀kọ̀okan ni màá fẹ́rẹ́ lè sọ pé mo máa ń gbàgbé, ṣùgbọ́n mo sábà máa ń rántí àwọn ohun tó dẹ̀ máa ń ṣe okùnfà gbigbagbẹ ni tí mo bá ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ lójú ọ̀sán, ti ọ̀rùn yẹn bá wo ara púpọ̀. Ó lè ṣe okùnfà kí ènìyàn gbàgbé àlá, ṣùgbọ́n èmi máa ń rántí àlá tẹ mí ó.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Eléyìí dá lórí ibi tí iyìn náà bá ti fẹ́ wá. Tóbá jẹ́ nípa ti ọjà kára kátà ni, ọwọ́ àwọn oníbàárà náà ni mo ti máa ń gba iyìn. Yala kí wọ́n pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí mi kí wọ́n sì gbé orí yìí fún mi. Pápá jù lọ, pẹ̀lú iṣẹ́ tí mo ṣe lórí ẹ̀rọ ayélujára tí mò ń kọ́ èdè Yorùbá. Ni abẹ́ ohun, gbogbo àwọn fọ́nrán tí mo bá ti gbé jáde, náà ni mo ti máa ń gba iyì lórí ẹyọ kọ̀ọ̀kan.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa? Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa nítorí wípé tí ènìyàn bá ṣe ẹ́, tí inú ènìyàn bá sílẹ̀ bàjẹ́, tó bá ń rẹ́rìn, ẹrin rínrin ó ṣe iṣẹ́ pàtàkì ní àgọ́ ara, ó sì máa ń fún wa ní ìlera pípé. Nítorí náà, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitiwea rẹ? Èmi ò ní ìmọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa sọfitiwea, ó ní ó fi dàbí pé mi ò fẹ́ dáhùn ìbéèrè yìí láti yá tẹ̀yìn wá. Ṣíṣe ìmúdójúìwọ̀n nǹkan àṣe nnkan tí ènìyàn bá ní ìmọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀, nítorí náà bèrè ibeèrè mìíràn lọ́wọ́ mi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójúmọ́? Aà, ìbéèrè ńlá. Mi ò lè káyé ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́ o, nítorí pé èmi àti fóònù mi a dàbí ìbejì pẹ́kípẹ́kí tí a kì í yára wa. Kódà, mi ò lè sọ pé iye ìgbà pàtó báyìí ni mo máa ń lo fóònù mi lójúmọ́ nítorí kò kí n sí-- ó fẹ́ má sì ìgbà tí mo kì í lòó, àyàfi tí mo bá wà lẹ́nu iṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ boya mọ́ n kó àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ lóko.

Ṣé o ti fún mi ní ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò tí ì ní àǹfààní láti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Bẹ́ẹ̀ sì ni èmi gan kò tíì gba ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni rí. Kò sí ohun tó ṣẹlẹ̀ ní agbègbè mi tàbí kí n sọ pé mi ò tí ì rí ẹni tó nílò ẹ̀jẹ̀ ní agbègbè mi. Elẹ́yìí kò jẹ́ kí n ní àǹfààní láti lè fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ri dáadáa tí ó ti ẹ̀ tún ju ọjọ́ kan lọ? Mo ti dúró, mo ti dúró fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láìlo ẹ̀rọ ayárabíàṣá, kì í ṣe ọjọ́ kan, kì í ṣe ọjọ́ méjì kó dà. Mi ò lè sọ pé báyìí. Mo ti dúró ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láìlo ẹ̀rọ ayárabíàṣá rí.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìmeèlì rẹ? Óhun tó ṣílẹ̀ ní pé mi kì í sábà lọ ṣe àyẹ̀wò ìmeèlì mi, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà nítorí pé tí àtẹ̀jíṣẹ́ bá wọlé, màá rí àmì lóké wípé àtẹ̀jíṣẹ́ ti wọ inú ìmeèlì mi. Eléyìí ló lè ṣe okùnfà pé kí n lọ máa ṣe. Èmi kì n sábà, èmi kì n sábà wo ìmeèlì mi nígbà kú ìgbà rárá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ tó bá jọ mọ iṣẹ́ àkànṣe, ó jẹ́ iṣẹ́ tó gbà sùúrù, ìfarabalẹ̀ àti ìfi ọgbọ́n gbékalẹ̀ kí ènìyàn tó lè ṣe é nítorí pé ó jẹ́ iṣẹ́ àkànṣe. Bí mo ṣe wá máa ń ṣe ètò rẹ̀ náà ni lílo àkì Ìfarabalẹ̀, lílo làákàyè, lílo ọgbọ́n orí láti lè ṣe ètò iṣẹ́ àkànṣe.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ṣé rù bá bọ̀, wọ́n ní ẹni tí ò bá ní ìyàwó kì í bí iyawo kì í bí abo. Èmi ò tí ì ní ọkọ̀, Elédumàré ò tí ì jogun ọkọ̀ fún mi. Boya tí mo bá ní ọkọ̀, boyá máa ma fọ ọkọ̀ mi ní ẹẹ́méjì lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Páapaá Jùlọ bí mo bá gbé lọ síbi tí eruku bá wà, ó di dandan kí ma fọ̀ lóòrèkóòrè. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi kò tí ì ní ọkọ̀

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Rárá o. Kò sí àǹfààní tàbí kí n sọ pé kò sí àgbékalẹ̀ fún irúfẹ́ nǹkan bẹ́yẹn láti ọ̀dọ̀ ọ̀gá tí mo bá ṣiṣẹ́. Bóyá tí wọ́n bá fi àǹfààní yìí síta, bóyá màá le máa mú níbi iṣẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n kì í pèsè coffee fún wa níbẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa? Mo sílẹ̀ ní àwọn ètò kan tí mo fẹ́ràn láti máa wo lórí tẹlifíṣàn, tí wọ́n jẹ́ èdè ètò èdè Yorùbá tí ó máa ń kọ́nilọ́gbọ́n dáradára. Lára rẹ̀ ni ètò Masọ̀yìnbó tí Ọ̀gbẹ́nilẹ́ kan, Fábilóba, tí ó máa ń ṣe. Wọ́n a máa ṣe ètò yìí ní orí amóhùnmáwòrán orísun tẹlifíṣàn ní ọjọ́ ọjọ́ Àbámẹ́ta ní dédé ago méje ìrọ̀lẹ́. Mo nífẹ̀ẹ́ sí ètò yìí lọ́pọ̀lọpọ̀ mo sì máa ń wó.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara mi? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ni a lè gbà láti máa tọ́jú ara wa. Kì í ṣe nípa ohun tí a bá fi ṣe ọ̀ṣọ́ sí ara nìkan tàbí tí a bá fi pa àwọ̀ ara wa nìkan ni a gbà wípé a fi ń tọ́jú ara wa. Èmi a máa ṣe ìtọ́jú ara mi nípa jíjẹ àwọn oúnjẹ tó, tó ṣe dáradára, tó ń mú okùn. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn oúnjẹ kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ afúnilókun, afúnilọ́ra àti amárádán, afúnilẹ́jẹ̀. Gbogbo àwọn oúnjẹ wọ̀nyí máa rí pé mo ṣe àyẹ̀wò sí fíní-fini àti pé ní ojoojúmọ́ mo gbọdọ̀ jẹ àwọn ìsọ̀rí oúnjẹ tí ó máa ṣe àgọ́ ara mi lóore. Lẹ́yìn náà, mo máa ra ìpara tó dára láti fi pa àgọ́ ara mi kí àgọ́ ara mi lè má ṣe jọ̀lọ̀jọ̀lọ̀ bíi ti ọmọ kékeré jòjòló.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni lásìkò tí mo bá wò pé ó yẹ kí n gbádùn ara mi, máa wá wa nǹkan tí ó bá wùmí jẹ, tí mo nífẹ̀ẹ́ sí dáradára níru fẹ́ àsìkò bẹ́ẹ̀. Màá ríi wí pé mo ríru nǹkan bẹ́ẹ̀, bó bá ṣe wùmí jẹ gẹ́lẹ́, náà ni màá ṣe jẹ. Ẹ̀mí kìí ṣe ẹni kan tí ó máa ń jáde lọ síta kó tó lè fún ara rẹ̀ ní ìgbádùn. Mo fẹ́ràn kí n máa fún ara mi ní ìtọ́jú àti ìgbádùn tó bá ti mo bá fẹ́ nínú ilé ara mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Níwọ̀n ìgbà tí mi ò tí ì ní ọkọ̀, kò sí àǹfààní, mi ò ní lè dáhùn ìbéèrè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ̀ tí mo lọ wọ̀ ní ibùdókọ̀, àwọn ọkọ̀ tií ènìyàn máa sanwó fún, tó bá wáyé, bí a ohun tó bá ṣẹlẹ̀ lásìkò ìgbà yẹn bá fi ààyè sílẹ̀ pé kí n jẹun, bẹ́ẹ̀ ni mò lè jẹun nínú ọkọ̀ dáradára.